Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, kín ni ìmọ̀ tuntun tí ó wù, tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tó wù mí láti kọ́ ni, nípa bí a ṣe ń lo AI, láti fi ṣe, láti fi ṣe fídíò orin tó máa dàbí wí pé ẹni tó ń kọ orin gan gan ni AI yẹn. Ó dẹ̀ wù mí kí n mọ bó ṣe ń fi, AI ṣe fídíò Yorùbá, kí AI ó sọ Yorùbá tó dára jáde lẹ́nu. Ni ọdún tó kọjá mo kọ́ bó ṣe ń fi AI, bó ṣe fi, bó ṣe ń fi gbé àwòrán oríṣìíríṣìí jáde. Àgàgà àwòrán àwa aláwọ̀ dúdú láti orílẹ̀-èdè Nàìjíríà, táa má, bó ṣe ń fi AI gbé alá, ènìyàn aláwọ̀ dúdú jáde tó wọ aṣọ tí a máa ń wọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ni ọdún tó kọjá mo rí, mo, mo mọ̀, mo mọ bó ṣe ń ṣe yẹn. Mo dẹ̀ tun kọ́ bí wón ṣe ń sọ àwòrán di fídíò. Àwọn nǹkan tó wù mí láti kọ́ náà nìyẹn. Ó tún wù mí láti kọ́, gbogbo àwọn nǹkan tó máa ń pè ní tech, bí i cyber security àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan, mo fẹ́ kọ́ àwọn nǹkan tí ó, tí ó sì nínú iṣẹ́ tí mo kọ́ ní yunifásítì. Iru emi ń sìn, linguistics ni mo ṣe ní ìmọ̀, ìmọ̀ sáyẹ́nsì èdè. Ìnǹkan tí mo kọ́ níyẹn, ní, ilé-ẹ̀kọ́ yunifásítì. Mo dẹ̀ kọ́ dé, master's level, táwọn olóyìnbo ń pè master's level. Ṣùgbọ́n, wá, mo, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo rò pé bí a máa kọ́ dé PhD, ṣùgbọ́n ààyè yẹn o, àwọn nǹkan mi, mo wá bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn nǹkan mi. Yàtọ̀ sí pé mo mọ ìmọ̀, mo ní ìmọ̀ èdè. Mo tún mọ bó ṣe ń ṣe, bó ṣe ń gé fídíò lóríṣiríṣi, bó ṣe ń tún fídíò tò, bó ṣe ń ṣe graphics. Eléyi ti àwọn olóyìnbo ń pè ní video editor. Ìyẹn náà mo kọ́. Mo dẹ̀ mọ̀ ọ́n dojú. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. Ó wù mí kí n kọ́ àwọn nǹkan bíi tech, bó ṣe ń fi AI ṣe àwọn nǹkan oríṣìíríṣìí, àwọn bíi cyber security. Ó wù mí kí n kọ́. Tí n bá rí ààyè, màá kọ́. Then, ǹkan tó tún wù mí kí n kọ́ ni, bó ṣe ń ṣe effect lórí fídíò. Àwọn effect ìrú àwọn tí a máa ń rí nínú àwọn, àwọn fíìmù àwọn olóyìnbo. Irú ìmọ̀ yẹn náà ó wù mí láti kọ́. Ó tún wù mí láti kọ́, e jẹ́ n wọ nǹkan tó tún wù mí láti kọ́ o. Ó lọ́pọ̀lọ́pọ̀ ǹkan tó wù mí láti kọ́. Ìgbà kan mo máa ń, mò ń kọ́ aṣọ rírán nígbà kan. Ṣùgbọ́n ìgbà yẹn mo lọ fún àgùnbánirọ̀. Ìgbà tí mo bẹ̀rẹ̀, mo ṣe díẹ̀, èyín ìgbà yen mo wá lọ fún àgùnbánirọ̀ bí mi ò ṣe rí ààyè ṣe, mo sá, lẹ́yìn ìgbà yẹn náà ni mo lọ kọ́ bó ṣe ń ṣe fídíò bí mo ṣe kọ́ aṣọ rírán mọ́ ni. Nítorí aṣọ rírán pẹ̀lú ǹkan tí mo fẹ́ràn láti kọ́ nígbà tí mo wà ní kékeré. Bí ó yá mo dẹ̀ ṣe lè kọ́ náà, bó ti jẹ́ pé kí n máa ránṣọ sí ọrùn ara mi àti àwọn ọmọ mi. Àwọn ìmọ̀ tó wù mí láti kọ́ wọ́n pọ̀. Wọ́n pọ̀, wọ́n pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n àwọn tí mo ránti ní àsìkò yìí nìyẹn. Ẹ jẹ́ kí n wò boya mo tún lè ránti ìmọ̀ ìmi tó wù mí láti kọ́. Bóyá, bóyá ìmọ̀ bí a ṣe ń ṣe wíìgì táwọn, táwọn, táwọn obìnrin máa ń dé wíìgì irun, táwọn obìnrin máa ń dé, bó ṣe ń ran, bó ṣe ń ṣe irun ẹ, bó ṣe ń ran, bó ṣe ń fi ṣe oríṣìíríṣìí wíìgì tó, tó rẹwà tó máa ń jẹ́ kí àwọn obìnrin rẹwà. Irú yẹn náà tí n bá ní àǹfààní, ó jẹ́ ǹkan tí mo ní ìfẹ́ sí náà. Ṣùgbọ́n kò, kò ṣe ǹkan tó jẹ́, tó pọn dandan fún mi báyìí. Àwọn tó pọn dandan fún mi ni kí n mọ bó ṣe ń lo AI láti fi ṣe oríṣìíríṣìí fídíò. Kí n mọ̀, kí n mọ̀ bóya ń fi AI ṣe, ẹ́ ẹ̀. Ó tún ní ìmọ̀ kan náà tó wù mí láti kọ́. Bó ṣe ń, bá àwọn èèyàn ṣe máa ń ṣe orin, bó ṣe máa ń gbé orin jáde tó máa fi ìlú síi, fi gbogbo èsì. Àwọn ìmọ̀ tó wù mí láti kọ́, oun mo ti dárúkọ wọn yẹn. Mo lè rò pé mo dáhùn ìbéèrè yi dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o máa ń ṣe ìdárayá? Àh! Mo máa ń ṣe ìdárayá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ópẹ́ tí mo ṣe ìdárayá, ó ti pẹ́, mi ò ní páro. Bóyá láti bí-- bóyá ẹgbẹ̀rún méjì ó lé ogún àbí ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún, ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún àbí ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún mo ní, mo ṣe ìdárayá gbẹ̀yìn. Bóyá ìbá ti ètù pẹ́ ju bẹ́yìn lọ, nǹkan tí ó jẹ́, kó tú pẹ́ ju bẹ́yìn lọ ni wípé ọkọ mi ra ẹ́ ẹ̀rọ tí eyen lẹ fi ṣe ìdárayá inú ilé, ẹ̀rọ yẹn dàbí kẹ̀kẹ́, ẹ̀rọ yẹn dàbí kẹ̀kẹ́ tí bá ti gùn díẹ̀, mo kúrò bẹ́ẹ̀ náà ni. Ṣùgbọ́n, láti bí ọdún méjì mẹ́ta sí ìsín, mi ò rò pé mo gun orí ẹ ò. Mi ò rò pé mo gun orí ẹ̀rọ ìdárayá yen, mi ò ro bẹ́ẹ̀. Àti ìgbà yẹn ni mo ti gùn gbẹ̀yìn. Ìgbà tí mo wà ní ilé ìwé, mo máa ń sáré, mo máa ń gun, mo máa ń fò, mo máa ń-- àwọn nǹkan tí mo máa ń sábà ṣe nìyẹn fún ìdárayá. Fún ìdí yẹn, ó dẹ́ pe tí mo ṣe ìdárayá, ó ti pẹ́ gidi gan ni. Yàtọ̀ sí ìdárayá inú ilé. Mi ò ṣe eré ìdárayá gidi kankan láti ìgbà yẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe orí máa ń fọ ọ? Àh! Èmi gẹ́gẹ́ bí ẹni kan, àti ìgbà tí mo wà lọ́mọdé ló máa ń ṣẹlẹ̀ pé orí máa ń fọ́ mi nígbà kan tàbí ìgbà mìíràn. Ǹkan kíni tó máa ń sábà fa orí fífọ́ fún mi ń gbà mí, kì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ní orí fífọ́ o, ẹ̀ẹ̀kọ̀kan ni o, ẹ̀ẹ̀kọ̀kan. Ǹkan kíni tó máa ń fà á ni, tó bá ṣẹlẹ̀ pé mo, bo ya mo ṣe wàhala jú, ó ti rẹ mí gan, àh! Ó lè yọrí sí orí fífọ́, ṣùgbọ́n kì ń ṣe gbogbo ìgbà ló máa ń rí bẹ́ẹ̀. Ǹkan kejì tó tún lè fa orí fífọ́ ni tí mo bá ní, ẹ́, ibà. Tí ibà bá ń ṣe mí báyìí, àh! Orí fífọ́ ni kan ko o, orí fífọ́ òtútù. Ẹ, àwọn rìkèrèké ara mi á tún máa ro mí, ara mi a máa gbóná. Ibà máa ń fa orí fífọ́ fún mi nígbà tí mo bá ní ibà, ṣùgbọ́n mi ò kí ń ní ibà ní ọ̀pọ̀lọpọ̀, àti ìgbà tí mo ti di àgbàlagbà, mi ò sábà ní ibà mọ́. Ṣùgbọ́n ìgbà tí mo wà lọ́mọdé, àh! Ibà, ibà lè mú mi ní, ó lè mú mi lẹ́, lẹ́ẹ̀mẹfà nínú ọdún kan ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà, ara mi ti wá ń le dáadáa. Ibà máa ń fa orí fífọ́ fún mi. Yàtọ̀ sí ìyẹn, tó bá ṣẹlẹ̀ wípé bóyá mi ò sùn dáadáa, àh! Ìyẹn náà ó lè fa orí fífọ́. Tó jẹ́ wípé, àh! Màá ma wo wipé ó ti e láwon orí kan tó máa ń fọ́ mi nígbà tí mo wà n kékeré, tó jẹ́ wípé tí ń bá sori kodò báyìí, orí yẹn máa ma fọ́ mi. Tí n bá gbórí sókè, kò ní fọ́ mi púpọ̀ mọ́. Àh! Ìgbà mi ìyá mi máa wá mú irun mi torí irun mi pọ̀ nígbà yẹn. Ìyá mi ma wá mú ìlà ri, ìyá mi máa fi la irun mi sí méjì, ìyá mi máa wá bu òróró sí kí ẹ̀fọ́rí yẹn le padà lọ. Ǹkan mi tó tún máa ń fà á, ṣùgbọ́n tó, ẹ́, tó bá jẹ́ pé àìsàn ló fa orí fífọ́, tí ń bá ti sùn, orí fífọ́ yẹn lè lọ. Tí ń bá sùn dáadáa ó tiẹ̀ máa lọ ni, tí ń bá ti sùn dáadáa ó máa lọ. Ìgbà mìíràn tí ó bá dẹ́ fẹ́ lọ máa lọ lo òògùn, òògùn tá ń pè ní òògùn ẹ̀fọ́rí tá ń pè ní parasí, ẹ́, paracetamol yẹn tí ó bá fẹ́ lọ. Ṣùgbọ́n àwọn olóyìn, àwọn onímọ̀, onímọ̀, ẹ́, àwọn dókítà wọ́n sọ wípé kò dára kí eyan máa lo òògùn iru, ẹ́, ẹ̀fọ́rí yẹn ká máa lo lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ó lè dá ǹkan mì ṣi àgọ́ ara. Nísìń tí mo ti, ẹ́, ní, bí mo ṣe wà, nísìń tó bá ṣẹlẹ̀, ìgbà mìí mo lè kọ́kọ́ mu omi. Omi náà máa ń jẹ́ kí orí fífọ́ lọ tàbí kí ń sùn, to órùn bá wà máa sùn. Ǹkan kan tí mo tún wá rí wípé ó máa ń fa orí fífọ́ ni tí báa ń ṣe nǹkan oṣù. Mi ò ti e tètè mọ̀ pé ó pẹ̀lú ǹkan tó máa ń fa orí fífọ́ fún mi, ṣùgbọ́n kì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà o, ẹ̀ẹ̀kọ̀kan náà ni. Mi ò tètè mọ̀ wípé ǹkan oṣù ó máa ń fa orí fífọ́. Ó wá nígbà kan, àh! Mo wá ṣẹ̀ wá farabalẹ̀ pé, àh! Ó máa ń ìgbà, ó máa ń ṣẹlẹ̀ nígbà mi tó jẹ́ pé bo yà ǹkan oṣù mi ń bọ̀, bóyá ó kú bí ọjọ́ kan tàbí ọjọ́ méjì tàbí ọjọ́ gangàn tó máa dé, mo kan léèri pé àh! Orí ń fọ́ mi. Màá ma wo pé a kí ló ń fa ẹ̀fọ́rí yìí? Tàbí bo ya ti ń bá ti bẹ̀rẹ̀ e ná. Torí mi ò ṣe eyan ti, ó máa ń fi bẹ́ẹ̀ rí ìrora tí ba ń ṣe ǹkan oṣù. Ọlọ́run rán mi lọ́wọ́ dé bẹ̀. Ẹ̀ẹ̀kọ̀kan náà ni. Ìgbà mìíràn náà dè wá tó jẹ́ pé àh! Inú a máa ṣe mí bákan bákan, ṣùgbọ́n kì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń rí bẹ́ẹ̀. Tó bá ti ṣẹlẹ̀ pé ǹkan oṣù ń bọ̀ nígbà yẹn, orí fífọ́ tàbí tí ń bá ti bẹ̀rẹ̀, orí fífọ́ náà á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ. Ìgbà tó wáyá ni mo wá mọ̀ pé àh! Ókay ǹkan oṣù mi ló ń fa orí fífọ́ yìí. Tó bá ti ṣẹlẹ̀ bẹ́yen, màá lọ sinmi torí mo ti mọ ǹkan tó fà á. Tó bá yá bóyá mo fe ṣe ǹkan oṣù yẹn lọ fún bi ọjọ́ méjì mẹ́ta, orí fífọ́ yẹn ò ní wáyé mọ́. Torí bá ṣà ti ń fọ́ mi bẹ́yen, màá lọ fúnra mi ń sinmi, ǹkan tí ń máa ń ṣe ni yen Mi ò rò pé ó léyan kankan láyéyi tí ò kí ń rí orí fífọ́ lẹ́ẹ̀kọ̀kan. Ìbéèrè ní, ìbéèrè orí fónrán yìí ni pé ṣe mo máa ń, ṣe orí máa ń fọ́ mi? Ẹ̀ẹ̀kọ̀kan kò un ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo dè dúpẹ́ fún Ọlọ́run fún ìyẹn. Mo lè rò, mo lè rò wípé mo dáun ìbéèrè yi dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yẹn ni, ṣe o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò orí tẹlifíṣàn, ṣùgbọ́n mi ò ń wò wọ́n bí tẹ́lẹ̀ mọ́. Mi ò wò wọ́n ní gbogbo ìgbà mọ́ bíi ti tẹ́lẹ̀, torí wípé tí bá ní kí ń fi bí mo ṣe máa ń wo ètò orí tẹlifíṣàn wẹ ìgbà tí mo wà kékeré, àh! Ó yàtọ̀ síra wọn. Ìgbà tí mo wà lọ́mọdé, ó láwọn ètò kan tí a máa ń wò lórí tẹlifíṣàn nígbà yẹn. Àti mọ eléyìí tó máa bẹ̀rẹ̀ lágo mẹ́fà ìrọ̀lẹ́, àti mọ eléyìí tó máa bẹ̀rẹ̀ lágo mẹ́jọ, àti mọ eléyìí tó máa bẹ̀rẹ̀ lágo mẹ́sàn. Torí pé tó bá ti bẹ̀rẹ̀ báyìí, gbogbo wa nínú ilé àti ìyá mi, àti bàbá mi, àti ìyá tó bí ìyá mi, àti àwọn àbúrò mi, gbogbo wa a máa jókòó, a máa wò. Àh! Nígbà yẹn, àh! Ìbéèrè yìí ó jẹ́ kí ń rántí ìgbà yẹn, ìgbà yẹn. Àh! Gbogbo wá máa jókòó, a máa gbádùn àwọn ètò yẹn. Tó bá tún máa ṣe lọ́sẹ̀ tó ń bọ̀, àti tún wà nílẹ̀, ta máa wò ó. Gbogbo wa máa jókòó wo, nínú wa máa dùn láti wo, láti wo. Ṣùgbọ́n ní ayé ìsìn, irú nǹkan bẹ̀yen ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ pé, àh! Ètò kan wà tí màá ń wò lórí tẹli, ìgbà ẹ́, mo lè sọ pé óké, títí wọ́ bí ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún sí ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàlélógún, lẹ́yìn ìgbà yẹ́n, mi ò ro pé mọ fi bẹ́ẹ̀ ní ètò kánkan tí mo máa ń wò lórí tẹlifíṣàn mọ́. Nkan, mo dẹ̀ rí wípé láyé àtijọ́, ìgbà tí mọ irú àwọn ìgbà tí mo wà lọ́mọdé yẹn, ǹkan tó máa ń jẹ́ ká farasi àti máa wo ètò orí tẹlifíṣàn ni pé ìgbà yẹn kò sí àwọn fóònù ọlọ́gbọ́n tàbí irú àwọn smartphone tí à ń lò ń sìn nígbà yẹn. Àwọn fóònù tó wà, kí dé ṣé gbogbo èèyàn náà ló ní àǹfààní sí fóònù. Àwọn fóònù tó wà, àwọn fóònù tó jẹ́ pé ó kò wà fún pé kí èèyàn fi pè èèyàn, kí èèyàn lò fún ìpè, kó tún lò fún àtẹ̀jíṣẹ́. Lẹ́yìn yẹn, bóyá ẹ́, bóyá èèyàn tún lè lò fún ìṣirò, èèyàn a tu fi wọ àgọ. Mi ò mọ ǹkan gidi tó tún wà lórí fóònù mọ́ láyé ìgbà yẹn. Ìgbà yẹn tẹlifíṣàn nìkan ni ibi tí èèyàn tí le rí ìdùnnú, ní ibi tí èèyàn tí le rí ǹkan tó máa jẹ́ ká rẹ ya gága. Àwọn ètò tó ri tẹ èèyàn máa wò, tinú ẹ máa dùn lórí tẹlifíṣàn. Ṣùgbọ́n láyé ìsìn, àh! Fóònù ti wà. Yàtọ̀ sí ìyẹn gan-an, ǹkan tí ó, ẹ́, yàtọ̀ sí pé a máa ń wo oríṣìíríṣìí fídíò lórí fóònù tí iyẹn o wà fún mi láyé láti sọ pé mo fẹ́ jókòó ti ètò kàn ní orí tẹlifíṣàn. Yàtọ̀ sí yẹn, a tún ní àwọn, àh! Àwọn, ẹ́, àwọn ibi kàn ta tún ti máa ń wo àwọn, àwọn ètò bíi Netflix, bíi Amazon Prime. Mo dẹ̀ fẹ́ràn àwọn ibẹ̀ yẹn nítorí pé láti máa wo nnkan ìdárayá nítorí wípé ìgbà tó bá wùmí mọ lè wò. Mi ò, mi ò nílò láti jókòó de ètò kankan. Mi ò nílò láti jókòó de ètò kankan. Ìgbà tí bàá fẹ́ wò ni màá wò. Torí ìdí yẹn, torí àwọn Netflix àti Amazon àti bíi YouTube tí a ti máa ń wò oríṣìíríṣìí ètò yẹ́n, ni ò jẹ́ kí ń nífẹ̀ẹ́ sí àti máa wo ètò lórí tẹlifíṣàn mọ́. Mi ò lè máa tẹ̀lé ètò kánkan mọ́ pé è, àh! Wọ́n máa ṣọ́ ẹ lágo mẹ́jọ kí n wá jókòó dé, kò sí ààyè fún yẹn. Inkan tí bàá fẹ́ wò sìn, mo fẹ́ràn kí n wò lórí íńtánẹ́ẹ̀tì, ìgbà tó bá wùmí, màá dé wò ó. Ṣùgbọ́n tó bá wà ṣẹlẹ̀ pé bóyá, èmi àti ẹbí mi a jọ jókòó, wọ́n wá, a jọ wo tẹlifíṣàn, wọ́n dé gbé ètò kan, wọ́n ṣọ́, ẹ́, ètò kan lórí tẹlifíṣàn, wọ́n bẹ̀rẹ̀ sí n fi hàn. Ẹ́n, màá jókòó, màá wò náà ni. Ṣùgbọ́n ìyẹn ọ wà ní pé tó bá di ọ̀la àbí ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tún wá jókòó dé, mi ò, mi kudúń irù ǹkan bẹ́yẹn mọ́. Torí àti ìgbà tí íńtánẹ́ẹ̀tì tó ti, táwọn èèyàn ti rí ta ti ní ààyè láti lọ íńtánẹ́ẹ̀tì, ta lè lọ fóònù wa láti wò ǹkan tó bá wù wá àbí lórí a lè lo Netflix àbí Prime. Mi ò, mi ò fẹ́ràn kí n máa jókòó de ètò kánkan mọ́. Mi i fẹ́ràn ẹ́. Nínú ọdún yìí o, mo lè sọ wípé mi ò ní, mi kí ń wo ètò kánkan lórí tẹlifíṣàn. Mo lè tán tẹlifíṣàn kí ń wo àwọn, ẹ́, bíi èré tó jẹ́ pé wọ́n máa, mo lè wo eré lórí tẹlifíṣàn àbí kí ń wo orin lórí tẹlifíṣàn. Lẹ́yìn yẹn, mọ máa ṣí Netflix àbí Amazon Prime, màá wo ǹkan bẹ́ẹ̀, àwọn bíi tí màá ti ń wo, ẹ́, ǹkan tó máa mú mi múnú, àwọn eré orí ìtàgé, àwọn eré àgbéléwò, ibẹ̀ ni mo ti máa ń wò wọn. Mọ lè rò pé mọ dáhùn ìbéèrè yìí dáadáa Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? À, èmi rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà ọmọdé mi o, tí mo dẹ̀ ṣe rántí di síńyi. Mo, mo jẹ́ ènìyàn tó jẹ́ pé Ọlọ́run rán, olú, ẹ, Ọlọ́run rán mi lọ́wọ́ láti máa rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà tí mo wà ní kékeré. Ǹkan mi sì ń bá sọ gan, àwọn òbí mi máa ní, lóòótọ́ ṣé pé o rántí nǹkan báyìí pẹ̀lú bí ọjọ́ mo ti fẹ́ tó ọmọ ogójì ọdún ṣùgbọ́n mo sì máa rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo, mo, mo sì rántí ìgbà tí wọ́n bí àwọn àbúrò mi. Títí kan àbúrò tán bí tẹ̀lé mi. Ó kí, hm, mi rántí, mi rántí ìgbà tán bí àbúrò, àbúrò mi ẹlẹ́kẹta. Látòrí àbúrò mi ẹlẹ́kẹta, mo rántí ìgbà tán bí, mo rántí ilé tá ń gbé nígbà tí mo wà níbí ọmọ ọdún, bá bí ọmọ ọdún bí mẹ́ta àbí mẹ́rin ni mo wà. Mo rántí àwọn tajọ́ ń gbé. À, ibi tí Ọlọ́run rán mi lọ́wọ́ dé ni ìyẹn. Mo rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, mo rántí bí inú ilé wa ṣe rí nígbà tí mo wà níbí ọmọ ọdún mẹ́rin àbọ́ ọmọ ọdún mẹ́ta gan. Mo rántí, mo rántí àwọn òbí kan ládùúgbò wa. Ìlú àdúgbò tá ń gbé nígbàyẹn. Though, ẹ, kíì ṣe gbogbo àdúgbò yẹn ni mo rántí ṣùgbọ́n ibi tí ó jìnà sí ilé wa mo rántí. Mo sì rántí orúkọ àwọn èèyàn kan tí màá sọ fún ìyá mi pé, à, mo máa rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà bá, à, ìyá mi máa ní, tóótọ́ ni o, kí ni ṣẹlẹ̀ o? Bí mo ṣe kéré tó, mo rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ní ìyẹn o, Ọlọ́run fún mi ní òye láti rántí nǹkan. Ìyá ọkọ sọ fún mi, ó ní, Ọlọ́run, ó ní, mi ò ṣe é ṣẹ̀, tí ẹ ò bá ṣẹ̀ mi, mi ò ní gbàgbé. Torí pé nísinyìí ọ̀pọ̀lọpọ̀, à, mo rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo rántí ìgbà tí ìyá, ìyá mi ń gbé lọ́dọ̀ wa. À, àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo rántí dáradára. Mo rántí bí ìyá mi ṣe máa ń ṣe oúnjẹ. À, ìgbà tí mo wà kékeré, mo fẹ́ràn ìrẹsì jọ̀lọ́fùú. Tó bá ti wá di ọjọ́ ọdún, ó ní àwọ̀ kan, àwọ̀ yen ni idèri Ìyá mi máa ṣe jọ̀lọ́, ẹ, ìrẹsì jọ̀lọ́fùú. Ìyá mi máa wá gbé tèmi, wàá bu sínú ẹ nígbàyẹn. À, inú mi á dùn. À, mo rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Mo rántí, mo rántí, mo tún rántí, ó ní ẹ̀gbọ́n wa kan tó ń gbé lọ́dọ̀ wa. Wọ́n jẹ́, ẹ, bí àbúrò sí ìyá mi ṣùgbọ́n kì í ṣe ìyá tí bàbá kan náà ló bí wọn. Ó ní odò kan tó súnmọ́ ilé wa nígbàyẹn. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, bí à mú wà níbí ọmọ ọdún márùn-ún, àbúrò ìyá mi, a wá mú wa lọ síbi odò yẹn. A lọ, wọ́n máa, wọ́n máa lọ sa ìgbín bẹ. Ìgbín, wọ́n á sa oríṣìíríṣìí nǹkan, à, tó yẹ pé láyé ìsinmi tẹ rí rí. Mi ò rí wọn mọ́ torí à gbé nírú agbègbè bẹ́ẹ̀ yẹn mọ́. Ẹ̀gbọ́n, àbúrò ìyá mi tí mò ń sọ yìí, wọ́n wá, wọ́n á sa akàn níbi odò yẹn. Ìgbà míì gan wọ́n lè rán àwọn ẹja kéékèèké tó máa mú bẹ́ẹ̀ tá a máa mú wa lé, à, wọ́n tún, wọ́n tún, mo tún rí wọn ṣe máa ń pa òkété nígbàyẹn. Bí mo ṣe kéré tó,, wọ́n máa lu ihò sí ilẹ̀. Wọ́n máa, tí, ẹ ẹ̀gbọ́n àbúrò, ẹ, ò, ìyá mi tí mò ń sọ yìí, wọ́n á wá mú òkété yẹn wá lé. Wọ́n á wá fi sínú àpò. Wọ́n wá, wọ́n á wá fọ́mọ́gìrì, fọ́mọ́gìrì, fọ́mọ́gìrì. Òkété yẹn jẹ́ máa tóbi. Ti Wọ́n báa ti fọ́mọ́gìrì bẹ́ẹ̀ yẹn. Òkété yẹn máa wá kú. À, àbúrò ìyá mi, a wá pa òkété yẹn. Wọ́n á gé, wọ́n á fi ṣe ọbẹ̀ ẹ̀gúsí. À, à, ìbéèrè jẹ́ rántí àwọn nǹkan kan. Obe yen máa wá dùn gan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo rántí ní ìgbà kékeré mi ṣùgbọ́n díẹ̀ nínú ẹ ni mo lè sọ báyìí. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, "Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé?" Bẹ́ẹ̀ ni o, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn láti ṣiṣẹ́ láti ilé nítorí wípé ó fi ènìyàn, ó fi mi lọ́pọ̀balẹ̀. Kò sí wípé mo jí láàárọ̀, mo wẹ̀, mo ṣẹ̀ wá lọ jẹ́, mo ṣẹ̀ wá jáde láti lọ wọ pé ọkọ̀ akérò lọ sí ibi iṣẹ́. Ẹ wá ṣe wàhálà lọ́, kí n wá ṣe wàhálà bọ̀. Ìdí tí mo fi ń sọ ọ̀rọ̀, sọ ọ̀rọ̀ yìí ni wípé ní ìlú tí mo ń gbé, mo ń gbé ní ìlú Èkó. Gbogbo àwọn tó mọ bí ìlú Èkó ṣe jẹ́. Ìlú Èkó jẹ́, à, ó jẹ́ ìlú tó jẹ́ pé ìlú alágbára ni. Ó, ó jẹ́ ibi tó jẹ́ wípé tí ò bá jẹ́ ǹkan tó jẹ́ alákínkanjú, ó máa sún yàn. Tí ọ̀n fẹ́ jáde lásán, àgàgà lọ́jọ́ ọ̀sẹ̀, èrú máa pọ̀ ní òpópónà ibi tí a ṣe ń wọ ọkọ̀. Èrú máa pọ̀ tó jẹ́ wípé tí ọ̀n bá, tí ọ̀n bá lè sáré dáadáa, à, ọdún ojú ìyàn máa rí kí ọ̀n tó dé ibi iṣẹ́. Yàtọ̀ sí yẹn, àwọn súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó pọ̀ nílùú Èkó. Àǹfààní náà ló jẹ́ kí ènìyàn lè ṣiṣẹ́ nílé. Tí ọ̀n bá ń ṣiṣẹ́ nílé, tí ọ̀n bá, ènìyàn lè jí nígbà tí ó bá wú yàn. Bóyá iṣẹ́ ènìyàn máa ń bẹ̀rẹ̀ ní ago mẹ́sàn-án àárọ̀ fún àpẹẹrẹ, ènìyàn lè jí ní ago mẹ́jọ àbò. Ẹ̀yàn gan lè jí ní kóku bóyá, ẹ́, ẹ́, ago mẹ́sàn-án ku ìṣẹ́jú mẹ́wàá, ènìyàn lè jí ní àkókò yẹn kí ọ̀n sún dádàko jí. Ṣùgbọ́n leko, tí ọ̀n bá fẹ́ jáde, à, ènìyàn fẹ́ lọ ibi iṣẹ́, àgàgà kí ibi iṣẹ́ ènìyàn wá jìnnà sí ilé, hm, ènìyàn lè jí ní ago mẹ́rin àárọ̀. Kí ọ̀n jí lágo márùn-ún. Ẹ̀yàn tó bá ti mú ọ̀ jí lágo mẹ́fà, ènìyàn máa pẹ́ dé ibi iṣẹ́. Ní ìlú Èkó tí mo wà yó, ẹni ènìyàn máa pẹ́ dé ibi iṣẹ́. Ṣùgbọ́n àyàfi tí wá pé ẹni ènìyàn ń gbé ládùúgbò ibi iṣẹ́ rẹ̀ nìkan ni. Pẹ̀lú ìyẹn náà, ènìyàn wúlò lè tètè jí torí Èkó yìí, ǹkan, ọ̀nà lè di wàhálà lẹ́sẹ̀lẹ̀ tó jẹ́ wípé ó lè jẹ́ kí ẹ̀yàn pẹ́ dé ibi iṣẹ́. Ǹkan tó dára jù ni kí ènìyàn tí tètè bọ́ sọ́nà kò tì tètè jí láàárọ̀. Tí ọ̀n bá ń ṣiṣẹ́ láti ilé, gbogbo wàhálà ènìyàn ni sí níbẹ̀. Kò ju pé kí ẹ̀yàn jí, kí ẹ̀yàn fọyín. Bo wù yàn gẹ́gẹ́, ènìyàn lè máa fọyín, ènìyàn lè máa wẹ̀ kí wọ́n lè bẹ̀rẹ̀ iṣẹ́. Tí ọ̀n bá ti wà ní, ẹ́, àkókò, àkókò tí ènìyàn lè lọ jẹun tàbí dìde lẹ́nu iṣẹ́, ènìyàn jẹ́ fi àtíkọ̀ yẹn lọ wẹ̀ tàbí ṣe ǹkan tí ènìyàn bá fẹ́ ṣe. Ó dẹ̀ rọrùn gan, kò sí pákàlẹ̀ké. Mo ní àbúrò kan tó jẹ́ wípé ó sọ, mo gbọ́ wípé, kì ń ṣe ìyá mi àbá bà mí ló bí ò o, ọmọ, ọmọ ẹ̀gbọ́n, ọmọ ẹ̀gbọ́n ìyá mi ni. Ṣùgbọ́n bí àbúrò ló jẹ́ sí mi. Ó ní lórí iṣẹ́ tó ń ṣe nílùú Èkó yìí, ó bẹ̀rẹ̀ sí ní ẹ̀jẹ̀ ríru. Ọmọ tí ò tí pẹ ọgbọ̀n ọdún tó ní ẹ̀jẹ̀ ríru torí ó ń lọ ibi iṣẹ́. À, Èkó ò sí fun ẹni tí ò bá, tí ò bá, tọkan e o bá le dáadáa. Torí ẹ, iṣẹ́ kí wọ́n ṣiṣẹ́ láti ilé ó, ó, ó ló dára jù nílùú Èkó yìí. Torí ìgbà mìíràn ẹ lo mi ń lo wákàtí méjì láti dé ibi iṣẹ́. Kì ń ṣe wípé bóyá ibi iṣẹ́ rẹ jìnnà, ibi iṣẹ́ ni ò jínnà. Ǹkan tó fà á ni pé àwọn wàhálà ojú ọ̀nà, súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, kí ọmọ tètè rí ọkọ̀ wọ̀, àwọn ǹkan ẹni ló máa ń fà á tí àwọn ènìyàn máa fi ń pẹ́ dé ibi iṣẹ́. Ẹni lo mìíràn ní àlọ àti àbọ̀, òun lo wákàtí márùn-ún lọ́nà kí ó tó dé ilé. Ẹni lo mìíràn ń dé ilé lágo méjìlá torí pé ó ń lọ ibi iṣẹ́ ní ìlú Èkó yìí. Tó bá, tó bá, so, so ẹni tó, ẹ́, fún ìdí yẹn ẹni tó bá, ẹni tó bá ní, ẹ́, àǹfààní láti ṣiṣẹ́ láti ilé, ore ńlá ni o torí kò ní ṣe wàhálà. A kọ jì, a ṣiṣẹ́, a rí pé òun ṣiṣẹ́ òun kún ojú òṣùwọ̀n, a dé tún, ẹ́, ó dẹ̀ wà wà. Ó, ẹ̀, ǹkan tó dára ni. Mo lérò wípé, pé mo dáhùn ìbéèrè dáadáa. Yàtọ̀ sí gbogbo ǹkan tí mo kà kalẹ̀ yẹn, tí ọ̀n bá ń ṣiṣẹ́ nílé, bóyá ó ní àwọn ǹkan kan tó yẹ kí ọ̀n ṣe nínú ilé, ènìyàn lè rò, dògbọ́n ẹ kí ọ̀n ṣe mọ iṣẹ́ tí ènìyàn ń ṣe. Ṣùgbọ́n tí ènìyàn bá ń ṣiṣẹ́ níta, ọ̀pọ̀lọpọ̀ ǹkan wà tí ènìyàn, tó yẹ kí ọ̀n ṣe nínú ilé tí ènìyàn ò ní lè ṣe tí wọ́n a, tó yẹ pé ibi iṣẹ́ lè ènìyàn máa wà. Ṣùgbọ́n tí ènìyàn bá wà nínú ilé, ènìyàn lè sáré ṣe ǹkan kan tàbí ǹkan méjì. Mo tẹ̀ mọ̀ ǹkan tó sọ pé tí ọ̀n bá ń ṣẹ́ bá, nígbà mìíràn gan òun máa ń ṣe ọbẹ̀. Òun lè ṣiṣẹ́ díẹ̀ tí ọ̀n bá rí pé òun ti ní ààyè díẹ̀, òun lè lọ lọ ata kó ń tún wá kó ń bá ṣiṣẹ́ lọ. Ìṣe àti iṣẹ́ nílé rọrùn, rọrùn, ó fi mi lọ́pọ̀balẹ̀. Kò jẹ́ kí ènìyàn gbé ẹ̀mí sókè. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Àá, rárá o. Mi ò rántí pé mo bá ẹnikẹ́ni sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè rí. Nítorí pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo máa ń, mi ò ń fi tara tara dára dé, ẹ́ẹ́, èèyàn tí n òun ṣe èèyàn tí mo mọ̀ tẹ́lẹ̀ dé bí àjòjì èèyàn tí mo mọ̀ tẹ́lẹ̀. Mi ò ń fi tara tara dára dé. Ká má tún wá sọ pé àwa wà nínú ẹ̀rọ ìgbésókè táwọn olóyìnbo ń pè ní lift. Àá, mi ò, mi rò pé mo, mo máa ń, mi ò ń sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè o. Ibi tí mo bá ń lọ ni màá ń gbájú mọ́. Mi ò ń sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Àti wípé ayé ti gbẹ́gẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà tí mo wà oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ó ní, fún, fún ìdí yẹn oníkàlù ń fi orí ẹ pa mọ́ ni. Kí èèyàn má kàn rí èèyàn tï èèyàn ò mọ̀, kí èèyàn lọ bẹ̀rẹ̀ sí ń bá èèyàn sọ̀rọ̀ láìní ìdí. Àá, kò sáyé fún gbogbo ìyẹn o. Kò sáyé fún ìyẹn rárá. Ǹkan ló lè mú mi bá èèyàn sọ̀rọ̀. Okay, okay Mo rántí ìgbà tí mo bá èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mo lọ sí báǹkì, ẹ́ẹ́, ilé ìfowópamọ́ kan nílùú Èkó nibi. Nílé ìfowópamọ́ yẹn, ẹ́ẹ́, ilé tán ń lò ilé ńlá ni. Ó dè gagan. Ní, ẹ́ẹ́, ní ilé iṣẹ́, ẹ́ẹ́, ní ilé ìfowópamọ́ yẹn wọ́n yan èèyàn kan láti máa wà nínú ẹ̀rọ ìgbésókè yẹn. Tí èèyàn bá ti, ẹni ẹni inú ẹ̀ ló máa ń wà. Tí èèyàn bá ti dé ibẹ̀, a bí èèyàn pé, "Àá, níbo lẹ ń lọ?" Tí èèyàn bá ti sọ ibi tí èèyàn, ìpele tí èèyàn ń lọ nínú, ẹ́ẹ́, nínú, ẹ́ẹ́, ilé ìfowópamọ́ yẹn, a bá èèyàn tẹ̀. Ẹ̀rọ ìgbésókè á dẹ́ gbé èèyàn lọ bẹ́. Mo lérò wípé ìgbà yẹn nìkan ni mo bá èèyàn sọ̀rọ̀. Bóyá ó dẹ̀ ti ṣẹlẹ̀ rí tí bí a mo wà nínú ẹ̀rọ ìgbésókè bóyã ẹni tí mo bá nïnú e sọ pé nibo mọ, ṣókè ni mo lọ àbí ṣáàlẹ̀ àbí, àbí ǹkankan. Mi ò, mi ò rántí wípé mò ń bá èèyàn-- torí àwọn ẹ̀rọ ìgbésókè tí mo ti wọ̀ ní, ẹ́ẹ́, táa bá ti wọlé, ó pẹ́ ju bí láàárín ìṣẹ́jú méjì. Láàárín ìṣẹ́jú méjì, ẹ́ẹ́, mo ti, láàárín ìṣẹ́jú méjì ó ti gbé mi dé ibi tí mò ń lọ. Ìṣẹ́jú méjì gan ti pẹ́ ju. Kí ni mo wá ń bá, kí ni mo wá ń bá èèyàn rojọ́ níbẹ̀ fún? Mi ò bá èèyàn rojọ́ ńbẹ̀ fún bí o. Mi ò béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn, kò sí ẹni tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. Yàtọ̀ sí ẹni tí mo sọ pé wọ́n fi sínú ẹ̀rọ ìgbésókè ní ọdún yẹn tí mo lọ sí ilé ìwé, ilé ìfowópamọ́, hà. Ẹmi gẹ́gẹ́ bí ẹni kan. Mo bẹ̀rù ẹ̀rọ ìgbésókè nígbà tí mo wá ń kékeré o. Torí mo máa ń wò pé, "Àá, kí n wọ inú, kí ni kó wá ti ìyẹn pa mọ́ inú ẹ̀? Kí n wọ inú ẹ̀rọ kan tí ìyẹn pa mọ́ inú ẹ̀? Àá." Mo ṣáà máa ń rò wípé, "Àá." Mò ń, ọjọ́ tí mo kọ́kọ́ wọ̀, àá, ọjọ́ yẹn jẹ́ ọjọ́ alágbára. Ọjọ́ yẹn ó tie wá jé ọjọ́ tí ra mi ò yá. Inú run mi, ìyá mi ló, èmi àti ìyá mi la jọ jáde a jọ lọ sọ́jà lọ́jọ́ yẹn. Ìyá mi wá ní láti yà ní, ẹ́ẹ́, ọ́fíìsì kan. Kì í ṣe ilé ìfowópamọ́, ọ́fíìsì ni. Bìmo ṣe wo niyen. Àá, inú mi kò sókè lọ́jọ́ yẹn torí inú ti ń run mí tẹ́lẹ̀. Mo ṣáà rọjú wọ̀ lọ́jọ́ yẹn. Ọjọ́ yẹn ni ọjọ́ a, ó dà pé ọjọ́ yẹn ni ọjọ́ àkọ́kọ́ tí màá wọ ẹ̀rọ ìgbésókè. Há, no. Ọjọ́ yẹn, rárá, ọjọ́ yẹn ò ṣe ọjọ́ àkọ́kọ́. Ọjọ́ yẹn ni ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kínní. Ẹ̀rọ ìgbésókè tí mo wọ̀ ó jẹ́ ilé tí ó máa ń wà níta táwọn tó wà níta ilé rẹ̀ ni tó wà nínú ẹ́. Wọ́n ṣe mọ́ gíláàsì, gíláàsì ilé ibi tí mo lọ. Èmi àti ọ̀rẹ́ mi kan la jọ lọ lọ́dún yẹn. A lọ sí Victoria Island. Ni, ìdí tí mi ti ẹ̀ fi kà yẹn kún pé mo wọ ẹ̀rọ ìgbésókè ni wípé nítorí wípé kì í ṣe pé ó wà láàárín ilé. Mo rí àwọn tó wà, ara àwọn tó wà níta, àwọn tó wà níta rí wa bá ṣe wà lókè bó ṣe ń gbé wa lọ sókè, bó ṣe ń gbé wa bọ̀ nílé. Ṣùgbọ́n tàárín ilé yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá wọ̀ tó jẹ́ pé ìyá mi ló mú mi lọ. Mo lérò wípé mo dàbí ńbéèrè dáadáa. Ẹ̀ṣe lọ́pọ̀lọ́pọ̀. Mi ò kí ń bá èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè o. Ibi tí mo bá ń lọ ni màá ń gbájú mọ́. Ẹ̀ṣe o.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o máa ń wọ fìlà? Hhn, mi ò, mi ò fi tara tara kún dùn fìlà wíwọ̀. Ṣùgbọ́n ó lè ṣẹlẹ̀ pé mo máa, mi kì ń ṣe, fìlà ouń ṣe nǹkan tí màá sọ pé mi ò lè wọ̀, ṣùgbọ́n mi ò ń fi bẹ́ẹ̀ ń wọ̀. Mo ti ẹ́ ṣe ń ro nú sìn ni pé, ǹjẹ́ mo ti ẹ ní fìlà kankan nínú ilé yìí? Mo ń rò. Ókay à! Mo ti ẹ ra fìlà kan, ó ti tọ́dún méjì ń sin mi ò dé jáde rí. Mi ò dé fìlà yẹn jáde rí. Àh! Ó tún ní fìlà kan tí ìyá mi fún mi, mi ò dé jáde rí, ó wà n lé. Ó tún níí fìlà kan tóko mi rà nígbà taa lọ síí ìlú Ghana, mi ò tíì dé rí. Nǹkan tó máa ń sábà yá sí mi lọ́wọ́ láti dé sórí ni bí àwọn scarfu, gèlè, scarfu àti gèlè ni mo máa ń sábà wọ sórí mi. Mi dẹ̀ wà níparọ́ o ìgbà tí mo wà ni kékeré. Mo fẹ́ràn fìlà ń kékeré o. Hhn. Tẹ́ eyàn bá sọ fún mi pé, "Máa dàgbà," mi ní, "Máa dé fìlà." Ma ní irọ́ ni. Ma ní irọ́ ni. Àh! Nígbà tí mo wà n kékeré, nítorí ìlú, ilé ìjọsìn tí a máa ń lọ, a máa ń dé àwọn fìlà bí àkéte tó ń pè ní hat táa máa de éleyi tó lọ̀ pẹ́lu ásọ wa tó bá asọ wá mu, a dé lọ ilé ìjọsìn. A, mo máa fẹ́ràn rẹ̀ nígbà yẹn. Ìgbà tó yá mi tún ń dé mọ́, mi tún nífẹ̀ẹ́ sí i mọ́. O tún, mo tún máa ń dé eléyi tò ń pè ní beret. Tàwọn olóyìnbo ń pè ní beret, bí i fìlà kékeré ni, ìyẹn mo máa ń dé lọ ilé ìjọsìn. Nǹkan tó ti ẹ́ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ń dé yẹn ni wípé, èh, mo pẹ̀lú àkọrin. Àwọn àkọrin ní ilé ìjọsìn tí mo dẹ́ ń lọ, wọ́n máa ń dé irú fìlà yẹn. Bí mo ṣe ní, ìgbà tí mio ti ẹ́ ṣá kọrin mọ́ gan, mo sì máa ń dé fìlà yẹn. Àh! Mo dé fìlà yẹn, dé fìlà yẹn títí tí, tí mi ò fi dé mọ́. Mo fẹ́ràn. Ó ti e tún nígbà kan tí mo ra kan tó máa ń pè ní bucket hat. Mo ra yẹn pẹ̀lú owo ara mi nígbà yẹn ní kékeré. Àh! Mo máa, inú mi máa dùn ojọ tí mo ra fìlà yẹn. Mo di dí jáde lọ ra fún ara mi. Ṣùgbọ́n léni mi ò dé iru àwọn fìlà yẹn, mi ò dé fìlà mọ́. Ó tún ní, ìgbà tí mo tún dé fìlà yẹn náà o, mo tún wò, mo fẹ́ rán tí mo fẹ́ rí boya mo ran ti ojọ́ ìgbà tí mo tún dé fìlà. Mo sa de mọ̀ pé mo máa ń dé fìlà ń kékeré. Ẹnu ìgbà tí mo dàgbà yìí ni mi ò nífẹ̀ẹ́ sí fìlà mọ́. Mo rántí ìgbà tí, e ikan nu àwọn ẹbí mi ń ṣe ìgbéyàwó, ó wá la máa dé fìlà. Mo ní irọ́ o "Èmi ò ń dé fìlà o." Bí mi n ṣe ra fìlà niyen Mi, àh! Mo ní mi ò ń délé fìlà. Kì ń ṣe pé mi ò lè dé, ṣùgbọ́n kò kí ń, kòun wá sí ọkàn mi láti dé. Ko un wá sọ́kàn mi láti dé. Kì ń ṣe pé mi kì ń dé o, bo kò kí ń wá sọ́kàn mi láti dé. Nǹkan tó ṣẹlẹ̀ gan-gan-gan, òun ni mo ti sọ yẹn. Ṣùgbọ́n nítorí ìbéèrè tẹ́ẹ̀ bẹ́ẹ́, tí ó, nítorí ìbéèrè yìí, màá rí pé wípé mo dé fìlà. Lẹ́nu ọjọ́ kan, ní ìkán nnu ọjọ́ tó ń bọ̀ yìí, màá rí wípé mo dé fìlà. Fìlà máa ń rẹwà gan. Ṣùgbọ́n mi ò fẹ́ àwọn àkéte yẹn o. Mo ti ẹ́ tún rántí ilé ẹ̀kọ́ gíga tí mo lọ, a máa ń dé fìlà, fìlà àkéte. Ṣùgbọ́n, tó ń pè ní hat. Ṣùgbọ́n kì ń ṣe ojújúmọ́ ni a máa ń dé o. Boya ọjọ́ ta bá ní ṣíṣe, ta ní àṣeyẹ ní ilé ìwé mi, boya bí àwọn founders day, bí, bí àwọn kan wọ́n ń ṣe àṣekágbá wọn, wọ́n ń graduate, a máa wá wọ blazer. Aṣọ tó olóyìnbó ń pè ní blazer, a máa wá dé hat sí i. A máa, mo dẹ̀ ní ìfẹ́ sí nígbà yẹn, mo fẹ́ràn rẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àh! Mi ò ríra, mi pé mò ń dé fìlà o. Ṣùgbọ́n nítorí ìbéèrè yìí, màá rí pé mo délé fìlà. Màá rí pé mo dé fìlà jáde lẹ́nu láìpẹ́. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ̀pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáradára. Tó bá ní nǹkan tí mo fẹ́ ṣe tí ò yé mi, mo máa ń kọ́ ọ lórí Íńtánẹ́ẹ̀tì. Fún àpẹẹrẹ, mo jẹ́ èèyàn, mo, iṣẹ́ tí mò ń ṣe ni wọ́n ń pè ní fídíò editing. Iyẹn, àwọn tó máa ń ṣe, tó máa ń to fídíò kó lè dùn láti wọ̀. Igba mìíràn, ó lè ní nǹkan kan tí mo fẹ́ ṣe lára fídíò tí mò ń ṣe tó ṣẹlẹ̀ wípé bóyá mo ti gbàgbé, à, gẹ́gẹ́ bí ènìyàn kì í ṣe gbogbo nǹkan náà ni àwọn lè kó sọ́pọ̀ lọ. Ó lè jẹ́ ǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, màá wá lo, màá, láti rán ara mi létí, màá lọ sórí Íńtánẹ́ẹ̀tì pé a, báwo ni wọ́n ṣe ń ṣe kíní? Tí bá ti ṣe, màá rí lórí YouTube. Kíá kíá mo ti rántí ẹ̀, mo ti ṣe é. Ó jẹ́ máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé nǹkan mí wà tí èmi mọ̀ bó tí ẹ ṣe ń ṣe rárá nínú bá ṣe ń editì, bá ṣe ń ṣe àtúntò fídíò, bá ṣe ń gé fídíò. Ó lè ní nǹkan mi tó jẹ́ pé mi ò ti è mọ̀ rárá rárá. Bóyá mo kọ̀ró lọ́pọ̀lọpọ̀ mi pé a, ó de yẹ kí n lè ṣe kíní yiì báyii, ó yẹ kí n lè gbé fídíò yì báyii o kó rí bá ẹ kó rí bá ẹ. Ṣùgbọ́n mo wá rò wípé a, mi ò máa mọ̀ bó ṣe ń ṣe. Tí mo bá ti lo Íńtánẹ́ẹ̀tì bá ì lọ́wọ́ kan, màá rí bó ṣe ń ṣe, màá dẹ̀ ṣe é. Yàtọ̀ sí ìyẹn, mo jẹ́ èèyàn náà tó jẹ́ pé mo fẹ́ràn láti máa ṣe irun mi fún ara mi nínú ilé. Ẹ̀ẹ̀kokan kan ni mo máa ń lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń ṣe irun. Ìdí tó, ǹkan tó dọ̀tí fàá ni wípé mi ò ń jáde lójoojúmọ́. Mo máa wá rò pé báwo màá ṣe wá máa fi owó ṣòfò tí màá máa ṣe, tí màá máa ná owó rẹpẹtẹ lórí irun tó dẹ̀ ń ṣe wípé mo máa ń lọ sí òde lójoojúmọ́. Kàkà bá ẹ, mo máa ń dé wíìgì tí màá ń jájẹ yín tí bá jẹ́ wà nínú ilé, màá ṣe irun mi fún ara mi ní ìwọ̀nba tí mo lè ṣe. Fún àpẹẹrẹ, ọjọ́ kan mo fẹ́ fi ọṣẹ sí irun mi, kò yé mi bí màá ṣe fọ, ẹ́, fi ọṣẹ sí i. Mo lọ sórí Íńtánẹ́ẹ̀tì, mo lọ kọ́ bí èèyàn ṣe lè fi ọṣẹ sí irun èèyàn fún ara èèyàn. Mo kọ́, láti ìgbà yẹn mo dẹ̀ ń ṣe fún ara mi ní ìgbà yẹn. Ó tún ní ìgbà kan, ó tẹ̀ ní àwọn ẹ́, ó ní irun kan tí mo rí lórí èèyàn tí mo wí pé a, báwo ni wọ́n ṣe ń ṣe irun yìí? Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rí bi wan ṣe ń ṣe irun yìí tí mo dẹ̀, tí mo dẹ̀ ti kọ́ bó ṣe ń ṣe náà níyẹn. Eléyìí tí mo wá máa ń sábà ń ṣe jù ni ti oúnjẹ sísè. Emi gẹ́gẹ́ bí ẹnìkan, mi ò kí ń tan ara mi. Mo mọ̀ pé o láwọn oúnjẹ kan tí mi ò fi bẹ́ẹ̀, mo lè mọ̀ bó ṣe ń ṣe o. Ṣùgbọ́n tí bá jẹ́ mo máa mọ̀, mo máa mọ̀ pé a, ó yẹ kó jẹ́ ìdun ju báyìí lọ. Ó yẹ kó mi kì í tan ra mi. Màá rò pé a, ó yẹ kó jẹ́ yìí, ó yẹ kó lọ lẹ́nu ju báyìí lọ. Máa wá lọ sórí Íńtánẹ́ẹ̀tì, màá lọ wo bó ṣe ń ṣe oúnjẹ yìí dáradára, màá wá fi mọ̀. Ó de lè ṣẹlẹ̀ wípé àwọn oúnjẹ kan wà tí mi ò mọ̀ bó ṣe ń ṣe rárára àti rárá. Lórí Íńtánẹ́ẹ̀tì náà ni màá lọ sí, tí màá ti lọ wádìí bó ṣe ń ṣe. Mo lè wo bí fídíò mẹ́ta kí n wo bí èèyàn kankan ṣe ṣe títẹ, màá wá fi mọ̀ bí màá ṣe ṣe títè mi. A, Íńtánẹ́ẹ̀tì dára gan. Mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Lórí Íńtánẹ́ẹ̀tì mo ti mọ̀ bó ṣe ń ṣe fi AI ṣe fídíò. Lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti mọ̀ inú mi dẹ̀ dùn sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé àwọn nǹkan tí ò yé mi tí màá ti tẹ̀ sórí Íńtánẹ́ẹ̀tì báyìí, ọwọ́ kan ni, wá, màá rí gbogbo àlàyé níbẹ̀. Mo dẹ̀ máa mọ̀, mọ̀ bó ṣe ń ṣe. A, Íńtánẹ́ẹ̀tì dára gan-an. Íbí tún, ó tẹ̀ ní ìgbà kan, ó ni ọ̀rẹ́ mi kan, bàbá rẹ̀ kú, mi ò mọ̀ bí màá ṣe kí. Órí Íńtánẹ́ẹ̀tì mo ti kọ́ bí wọ́n ṣe ń kí èniyàn. Ìgbà kan gan mi ò fi bẹ́ẹ̀ mọ àdúrà gbà. Orí Íńtánẹ́ẹ̀tì náà ni mo lọ pé a, báwo ni wọ́n ṣe ń gba àdúrà? Mo ti kọ́, mo ṣe ń gba àdúrà. Mo ti kọ́, mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé mi ò ti è, mi ò rántí gan mọ́. Lórí Íńtánẹ́ẹ̀tì gan ìgbà mìíràn wà tí bá fẹ́ kọ nǹkan ní èdè òyìnbó, bóyá bí mo ṣe kọ́ ẹ̀, ọkọ̀ mi ń sọ fún mi pé kíní yìí mi ò kọ dáadáa. Lórí Íńtánẹ́ẹ̀tì ni màá lo. Màá lo wádìí pé ṣé mo kọ ọ̀rọ̀ yìí dáadáa? Àbí gbólóhùn yìí, ṣé mo kọ gbólóhùn yìí dáadáa? Íńtánẹ́ẹ̀tì, AI á dẹ̀ sọ fún mi pé mo kọ dáadáa àbí kí AI ṣe àtúntò gbólóhùn náà fún mi. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.